Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? À, èmi fẹ́ran ẹran lọ́pọ̀lọpọ̀. Àgàgà ẹran bíbọ̀ tí wọ́n bá ti wá bọ́ tán, ko wọ́n má dín ní òróró, kó wá gbe tó. Èmi fẹ́ran kí máa jẹ ẹran. Tí wọ́n bá dín gbẹ, kan dín gbẹ tán, kó gbẹ tán.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ láárín èmi àti olórí iṣẹ́ mi, èyí ti ó jẹ́ ọ̀gá mi, ó múnádóko, ó sì dánmọ́nrán púpọ̀ púpọ̀ torí a ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyà, ẹ̀gbọ́n àti àbúrò. Ìbáṣepọ̀ wa dánmọ́nrán gidi gan-an ni.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? A ti ṣètò owó iṣẹ́ mi, kò ní ra rárá. Ó sì rọrùn lọ́pọ̀lọpọ̀. Àpò owó iṣẹ́ yàtọ̀ sí àpò owó tí mò ń ná. Èyí ló mú kí ya, eyi lo mu ki ó fi rọ̀ mí lọ́rùn láti lè ya owó iṣẹ́ sọ́tọ̀ tí a fi na owó iṣẹ́ mo owó níná.

Ṣé o máa n kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni. Ni ọ̀pọ̀ ìgbà, èyí fẹ́ràn lẹ́tà kíkọ, kí ó sì fi ránṣẹ́ ní ilé, ní ilé ìtò fìlẹ́tà ránṣẹ́ èyí tó wà ní agbègbè mi. Ó fẹ́ràn kí n máa kọ lẹ́tà sí àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. A sì máa mú inu dùn tín mo bá ti ń kọ lẹ́tà náà.